Ìrọ̀rí mélòó ni o máa n lò? Irori ti emi maa n lo ko ju meji naa lo. Ẹ̀wọ̀ kan wà tí a fi ṣọ́rí, ẹ̀wọ̀ mi ni wọ́n fi ṣọ́rí. Ẹlẹ́ẹ̀kẹ́ta kò ní wúlò kankan torí pé kíni ó kàn jẹ́ bí ǹkan tí a fi to léni.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ n tà? Àrídájú pé ọjà mi dára ni pé níbi tí a ti ń mú ẹrù ta fẹ́ mú gan, èèyàn máa mọ̀ pé èyí tí èèyàn mú yìí ṣe ó dáa ni àbí eyii tí ò dáa, ṣe èyí tí àwọn èèyàn óò rà ni àbí tí àwọn èèyàn ò ní rà. Nígbà tó gbọ́ tán gbé dé ọjà tán, tí àwọn èèyàn ń bọ̀ tán rà, tọ̀, alámọ̀ fi hàn pé ó dáa nù. Nígbà tí àwọn èèyàn bá ń sá fún, alámọ̀ pè ó ṣe kí ni.